Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Látara mi máa ka ọ̀rọ̀ Ọlọ́run oba àti mi máa tẹ́tí sí àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ adẹ́dà. Àti mi máa rántí ewu èyí tí Ọlọ́run ọbá ti mú mi là kọjá àti mi máa rántí oore èyí tí Ọlọ́run ọbá ṣe fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára gẹ́gẹ́ bí ká múra dáadáa, ká wọṣọ gidi, ká so sí rẹ́gí sára, ká kún jú, ká tọ́jú, ká tọ́tì, ká sì ṣe ara wa ní oge tó tọ́ lásìkò tó yẹ.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò. Ni àti ìgbà tí mo bá ti rí pé mo fẹ́ ṣe ìrìn-àjò lọ sí ibi tí ó sún mọ́ abi o jìná àbí mí o ni ràye wá ibiṣẹ́, máa ti ṣe àkojọpọ̀ gbogbo iṣẹ́ tí mo bá ṣe ní maa dé submit láti bẹ̀rẹ̀, láti fun ẹ́lọmín ní àǹfààní àti bẹ̀rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ń pa owó pamọ́, mo ń pa owó pamọ́ dé ìgbà tí èèyàn a bá nílò láti ra ọjà àbí dé ìgbà tí èèyàn a nílò láti lo owó fún ibi iṣẹ́ àbí ǹkan m.

Àlá burúkú jẹ́ ohun tí a máa ń rí ní àsìkò tí a bá sùn lọ́wọ́ tí ó dẹ́rùbà ni. Àlá jẹ́ ọ̀nà tí èèyàn máa ń gbà mọ ojútùú sí ọ̀rọ̀ ẹni nígbà mìí. Ó sì jẹ́ ọ̀nà tí èèyàn máa ń gbà mọ̀ aburu tó bá ń bọ̀ sí ọ̀dọ̀ èèyàn. Ọ̀nà kan ni tí Ọlọ́run gba àlá wá nínú aburú. Ọ̀nà kan ni tí Ọlọ́run dẹ́ ń gbà tọ́ wa sọ́nà. So nígbà tí mo lá àlá burúkú ke yin, ó ti tó, ó ti sún, ó ti tó gbà díẹ̀ sẹ́yìn. Ó ti tó ọjọ́ mẹ́ta bí ọ̀rọ̀ Yorùbá. Ẹ ṣeun.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju, òun náà ni ẹ̀fọ́ worowo. Ẹ̀fọ́ worowo ó jẹ́ ẹ̀fọ́ tí ó máa ń wù ní agbègbè tí ò bá ṣọ́rùn púpọ̀. Yálà ní abẹ́ kòkó. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ibí tí a ti lè rí ẹ̀fọ́ worowo ni ní abẹ́ igi kòkó.

Bẹ́ẹ̀ni, mò ń mọ n fin tùràrí. Tùràrí jẹ́ ohun olóòórùn aládùn tí a máa ń fi sínú ilé tó máa ń jẹ́ kí òórùn inú ilé kó yàtọ̀. Yálà láti àìda sí dáadáa. Mò ń fin tùràrí dáadáa sínú ilé láti jẹ́ kí n lè gbé nígbe aye alàáfíà nínú ilé láti máa gbóòórùn gidi.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà. Ọgbà jẹ́ ohun tí a máa ń yí, tí a máa ń ra yí káàkiri ilẹ̀ wa. Yálà ilé tí a kọ́, yálà oko tí a ń dá, yálà ibi tí a ń gbé ní àbí ibi tí a gbé. So, mo ní ọgbà oko.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá tí mo bá lá, tí mo bá lá là. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni tó jẹ pé tí bá jí, máa rántí irú àlá bẹ́ẹ̀, màá sì mọ n tó ṣẹlẹ̀ lójú àlá náà. Bẹ́ẹ̀ni, àlá jẹ́ ọ̀nà, mo ti ṣàlàyé síwájú pé àlá jẹ́ ọ̀nà tí ọlọ́run bá fi ń tọ́ wa ṣọ́nà àbí là wá nínú ewu tó ń bọ̀ tí a kò mọ̀.

Mo máa ń yan àwọn alábàáṣiṣọ́pọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ń bẹ, kó jẹ́ ẹni tí mo ti mọ̀ rí láti ibí kàn pé ó dára lẹ́ni tá lè jọ ṣiṣẹ́. Ẹ̀ẹ̀kejì, òun ni pé kólukálukó fi ètò ìwé rẹ̀, kó fi ránṣẹ́ sí ilé-iṣẹ́ wa kí wọ́n sì wá ṣe ìdánwò. Ẹni tó bá kógojá nínú ìdánwò náà, òun ni yóò jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ mi.

Ohun tí mo rántí nígbà ọmọdé mi, òun ni pé mo jẹ́ ọmọ kan tó fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù púpọ̀. Ọjọ́ kan wà, ó wá sí bí ẹní rẹ̀ mi. Òjòjò ṣòògùn, a roògùn olé lọ́jọ́ náà. Wọ́n wá gbé mi lọ bá àwọn dókítà tí wọ́n ń tọ́jú èèyàn. Wipé wọ́n tọ́jú mi, wọ́n tọ́jú mi títí tí mo ṣìí mo kọ̀, mi ò dìde. Mama mi wá ní, "A bá lọ ṣeré díẹ̀ kọ́, lọ gbá bọ́ọ̀lù díẹ̀." Mo wá lọ sórí pápá láti lọ ṣeré ìdárayá. A wá gbá bọ́ọ̀lù, náà ni ara mi sì ya, ṣàkà.